Báwo ni o ṣe máa ń ṣe, a ṣe máa kọjá ìdènà ọkọ̀. Ìdènà ọkọ̀ jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì ní ojojúmọ́, wọ́n le máa ń ṣe ìdojúkọ àwọn ọ̀rẹ́ yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe dára náà. Nígbà tí mo bá ní ìdènà ní orí ọkọ̀, mo máa lo ogun tí mo mọ̀ sí àti láti pe àwọn ènìyàn tí ó ní ọgbọ́n ìmọ̀ àti òye tó dá léké lórí rẹ̀.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Látí máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tí mo máa ń ṣe dáradára. Nítorí pé, nígbàtí mo bá ra àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ó máa ń jẹ́ kí àsìkò tí mo máa ń lò kówasẹ́yìn díẹ̀ àti láti dá lé gbogbo àwọn nǹkan tí mo máa ń ṣe náà tẹ̀síwájú ní ọ̀nà tí ó sì dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé etí rẹ dára? Etí mi dára gidigidi. Nítorí pé nígbà tí àwọn ènìyàn bá bá mi ń sọ̀rọ̀, mo máa ń gbọ́ àwọn kọ̀ọ̀kan tí wọ́n máa ń sọ gere ge. Idì nìyẹn tí mo fi sọ wípé etí mi dára. Eléré jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí àwọn ènìyàn bá bá mi ń sọ̀rọ̀, ní tókó mo máa ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ.

Ṣé o máa ń wo àwọn eto tẹlifíṣàn? Àwọn eto tẹlifíṣàn jẹ́ àwọn eto kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo dè máa wo àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà. Nígbà tí mo bá lérò láti ṣe àwọn eléyìí, tí mo bá dé láti ibi iṣẹ́, ìgbà yẹn ni mo máa wo àwọn eto tí ó wà ní orí tẹlifíṣàn. Eléyi dé jẹ́ ǹkan tí ó dára.

Báwo ni o ṣe máa ń gba ìyìn láti máa gba iyin dájọ́ lórí àwọn iṣẹ́ tí mo bá ń ṣe nígbà mìíràn, nígbà tí mo bá ní àwọn iṣẹ́ kan tí ó dára lọ́wọ́ bọ́yá nígbà tí mo bá ṣe nǹkan ọ̀tún tàbí tí mo bá mú èrò tuntun wá ní ibi iṣẹ́ àbí nínú ẹbí, ìbáyi ni mo máa ń gba ìyìn tó dè jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Ẹ̀jẹ̀ jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì. Mo lè ti fún ìyàn ní ẹ̀jẹ̀ rí. Iyàn nígbà tí ara àbúrò mi tí ara ò dá, ìgbà yí ni mo fún un ní ẹ̀jẹ̀. Eléyìí jẹ́ nǹkan tí ó da lọ́pọ̀lọpọ̀ tí mo ṣe nítorí wípé àwọn yìí lè jẹ́ kí ara rẹ kí ó ya nígbà náà lọ́hun.

Kí ni o máa ń ṣe nígbà tí ọjà bá, nígbà tí òjò bá rọ̀? Nígbà tí òjò bá rọ̀, mo máa ń wà nínú ilé nítorí pé mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn òtútù ìdí nì. Nítorí pé nígbà tí òjò bá ń rọ̀, màá rí dájú pé mo wà nínú ilé láti ṣe àwọn iṣẹ́ kankan tí mo nílò láti ṣe àti láti fi ara mi pamọ́ fún òjò náà.

Ṣé o máa ka ìwé? Ìwé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún ènìyàn. Mo dè máa ka ìwé lóòrèkóòrè náà nígbà tí o bá wùmi láti mú ìmọ̀ tuntun wá àti láti mú ìmọ̀ ọ̀gbọn wa náà igbayì. Ní mo máa n ka ìwé. Eléyi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dè yẹ kí àwọn ènìyàn kí wọ́n máa ṣe nígbà tí o ba wù wọ́n.

Nígbà wo ni o máa ń ṣe, ṣe ìmọ̀tótó ilé rẹ? Ìmọ̀tótó ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ṣe eléyìí ní ọjọ́ Saturday, ẹni ọ̀sẹ̀ ọ̀sẹ̀ nítorí pé ìgbà yí ni mo máa ń ní àyè láti ṣe irú àwọn nǹkan báyìí nítorí pé nínú ọ̀sẹ̀ tó kún, mo máa ń lọ sí ibi iṣẹ́. Mo dẹ̀ máa ṣe eléyìí dáadáa.

Báwo ni ò se máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Àwọn fóònù ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí mo máa ń dáhùn pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀, nítorí pé ilé iṣẹ́ tí mo ti ń ṣe iṣẹ́ kò fi àyè gba, ìpè fóònù ní ibi iṣẹ́ àmọ́ nígbà tí mo bá ní àwọn ìpè tí ò ṣe pàtàkì lórí fóònù, mo máa gba àyè láti lọ dáhùn àwọn, ìpè wọ̀nyí.

Ṣé o mọ wò gíláàsì? Gíláàsì jẹ́ ǹkan tí ó dára, ọmọdé máa ń wọ gíláàsì lọ́pọ̀lọpọ̀. Nígbà tí o bá ràn mí láti jáde lọ sí ibi ayẹyẹ tàbí àwọn ibo mí tí wọ́n tó ṣe pàtàkì náà, ìgbà yìí ni mo máa wọ gíláàsì. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó jọwọ́ bí ǹkan ọ̀ṣọ́ tí ó dára kí ènìyàn máa wọ̀ sí yàrá náà.

Ṣé o máa ń jẹ goomù? Goọ̀mù jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, mo dè máa jẹ eleyi náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, àti nítorí pé nígbà tí mo bá fẹ́ sáré àbí ní ìgbà mí tí mo bá wà nínú ilé àbí láti ní òórùn tí ó dá lẹ́nu, ìgbà yìí ni mo máa jẹ àwọn elé yìí.

Ṣe o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀? Látì ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà. Nítorí pé nígbà tí mo máa ń bá àwọn ènìyàn ṣiṣẹ́, mo máa ń ṣe ìwádìí wọn láti mọ ọgbọ́n tí wọ́n ní, àwọn ìwà tí wọ́n ní àti ẹ̀mí tí wọ́n ní láti bá àwọn ènìyàn ṣiṣẹ́ pọ̀ ní ẹ̀mí ìṣọ̀kan náà.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn, òun ni, ah, eré ìdárayá tí orí ìtàgé. Nítorí pé eré orí ìtàgé jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gidi, tí ìgbà tí mo bá wọ̀ wọ́n ó dẹ̀ máa n ṣe ìdárayá tí ó yege fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera? Àwọn oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera jẹ́ oúnjẹ kan tí ó ṣe pàtàkì. Mo dà máa ń jẹ àwọn ilé yìí nígbà tí mo bá rí wọn, nítorí pé wọ́n máa ń ṣe èèyàn ní orí lára. Wọ́n dà máa ń lé àìsàn jìnnà kúrò ní ara náà, àti nígbà tí mo bá ní àìsàn kankan, màá jẹ àwọn ilé dáradára.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ kọ̀mpútà, ìyẹn fún àwọn iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ níísìn. Nítorí pé àwọn iṣẹ́ jé iṣẹ́ kan tí wọ́n máa ń níyàn lára. Ìdí nìyí ni to je pé mò fẹ́ kọ́ àwọn iṣẹ́ láti fi ri pe gbogbo àwọn nnkan tèsíwájú ní ọ̀nà tí ó dára náà.

Orí ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wò? Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wò ni ìbọ̀sẹ̀ aláwo. Àwọn ìbọ̀sẹ̀ jẹ́ ìbọ̀sẹ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ máa múni mi dùn náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó ní ìmọ́tótó tí ó dẹ̀ dára kí ènìyàn máa wò. À, ó jẹ́ ti ayé òde òní tí wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń ṣe níìsín, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára gidigidi ni.

Bawo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Láti máa tọ́jú ara mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyi náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Lálá kọ̀ko, mo fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ tí ó dára ní àgo ara ènìyàn àti láti ṣe àwọn nǹkan tí ó dè dára náà àti láti ríi dárú wipé mo mọ́ ara mo dẹ̀ wẹ̀.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Látí máa ṣiṣẹ́ láti lé jẹ́ nǹkan tó dára, mo dà máa ń ṣe eleyìí ní òkèèrè náà nítorí pé eleyìí jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe. Ídí nìyẹn tí mo fi máa ń ṣiṣẹ́ láti ilé. Ó de jẹ́ nǹkan tí ó máa ń mú inu mí dùn gẹ́gẹ́ bí ènìyàn náà. Ídí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eleyìí.

Àwọn ojú òpó àyélujárà wò ní o wà? Òpó àyélujárà tí mo wá jẹ́ ǹkan tí ó pọ̀ díẹ̀. Alákọ̀kọ́, mo wà ní orí Facebook, orí Instagram, Twitter àti gbogbo rẹ̀. Nítorí pé àwọn élèyii ni mo máa ń lò láti ripé, mo bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti láti darapọ̀ mọ́ àwọn ènìyàn fún iṣẹ́ ọjọ́ iwájú náà.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ iwájú ni láti rí dájú pé gbogbo àwọn nǹkan tẹ̀síwájú dáadáa ní ọ̀nà tí ó tàbí ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Mo dárí dájú pé mo ṣe àwọn eléyi yìí dáadáa, èyí tó pé àwọn eléyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dè yẹ kí ènìyàn kí wọ́n máa ṣe náà.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Àwọn ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tió ṣe pàtàkì. Mo dà má ń pa àwọn eléyi sára gidigidi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ ní torí pé eléyi jẹ́ nǹkan ti ó dára náà. Nígbà tí mo bá fẹ́ lọ sóde àbí ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì àwọn ìgbà yi ni mo màá ń lo àwọn nǹkan ọ̀ṣọ́ sí ara.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún tàbí òsì jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń lo eléyìí lóòrèkóòrè nígbà tí n bá ní àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe náà. A nígbà tí mo bá ń ṣe àwọn nǹkan kan tí ó dára, mo máa ń lo àwọn eléyii gidigidi. Mo dẹ̀ máa n rí dáju pé ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mo máa ń lò jù.

Kí ni ò máa wà nínú, ní ò kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kankan? À, elé yii jẹ́ nǹkan tí ó dára. Nígbà tí mo bá jí ní òwúrọ̀, mo máa dájú pé mo ṣe àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe. Nítorí pé eléyii dára, mo máa ń ṣe àwọn iṣẹ́ ilé àti eré ìdánì kí n tó lọ sí ibi iṣẹ́ náà.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Am irami jẹ àmì kan tí ó dá lọ́pọ̀lọpọ̀, tí inú mi dẹ̀ ma ń dùn sí ní orekore náà. Àwọn eléyìí ni mi dẹ̀ máa ń lò nígbà tí o bá ní àwọn nǹkan kan tí mo fẹ́ràn láti ṣe. Mo dẹ̀ mọ àwọn àmì yìí dáadáa bí àmì akọ irọsi àti gbogbo rẹ̀ ni mo mọ.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Irun mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe eleyi lóòrèkóòrè náà. Mo máa ń rí pé mo gẹ irun mi dáradára ní ìgbà méjì ní oṣù kan. Mo dẹ̀ máa tún gé náà ní ìgbà méjì ní ọ̀sẹ̀ nítorí pé mo ní ẹ̀rọ tí a máa ń fi ń gé irun dáradára.

Ìgbà mélòó ni o maa n fọ́ ọwọ́ lọ lojoojumo? Látí máa fọ́ ọwọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní, oorekóorè nígbà tí mo bá fẹ́ jẹun abí nígbà tí mo bá ṣe àwọn iṣẹ́ tí o maa n mú kí ọwọ́ dọ̀tí. Mo máa rii dájú pé mo fọ ọwọ́, nítorí pé eléyi jẹ́ ǹkan tí ó dára tí ó dè yẹ kí ènìyàn máa ṣe gidigidi náà.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú àwọn ọjà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mó de máa ń ṣe éleyii lore kórè, gidigidi nígbà tí mo bá ní ààyè láti ṣe éleyìí. Nítorí pé láti ṣe ìtọ́jú ilé kì í ṣe nǹkan tí ó burú. Mó de máa ń ṣe eléyìí ní ọjọ́ Sátọ̀dé ní ìgbà gbogbo náà.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn ni àjọ̀dún àjọ̀dún ọjọ́ ìbí àjésù, ìyẹn Christmas. Christmas jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gidi gidi tí ó dẹ́ máa ń mú inú mi dùn láti ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe, nítorípe mo máa ń bá àwọn ènìyàn tún àti àwọn ènìyàn ọjọ́ pipe pàdé náà.

Nígbà wo ni o kẹ́yìn ń kọ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ìgbà kẹ́yìn tí mo kọ ǹkan ní ibi iṣẹ́ náà jẹ́ ìgbà kan ní ọ̀sẹ̀ ti ó kọjá nígbà tí olùdarí iṣẹ́ rán mi lọ sí ìlú mìíràn láti lọ kọ àwọn ǹkan tí ó tún ṣe pàtàkì láti ri pe àwọn ìṣe tẹ̀síwájú náà. Ìgbà yíì dẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gidigidi, tí ó dẹ̀ mú inu mi dùn.

Ṣé o ní ọkọ̀? Ọkọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ ní ọkọ̀ tí wọ́n gbé fúnmi ní ibi iṣẹ́ tí mo dẹ̀ máa ń lò lóòrèkóòrè nígbà tí mo bá nílò láti lọ sí ibì kan, bóyá láti lọ sí òde tàbí láti jáde. Mo dẹ̀ máa ń lò ó lọ sí ibi iṣẹ́ náà nípa ìdí èyí, mo ní ọkọ̀ kan.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dè máa ń ṣe eleyìí dáradára ní ọ̀nà tí o tọ́ àti ní ọ̀nà tí ó dẹ́ yẹ́ náà. Nígbà tí àyè bá ṣí sílẹ̀ fún mi láti ṣe àwọn eléyìí, mo máa ń ṣe é dáradára nítorí pé ó jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe nígbà mìíràn tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀ láti ṣe é.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ tábìlì kan tí ó dá lọ́pọ̀lọ́pọ̀, tí ó lẹ́wà, tí ó gbó lórí. Ó dẹ̀ jẹ́ nǹkan tí wọ́n ṣe pẹ̀lú gilasì ọ́un ni máa ń lò lóòrèkóòrè láti ṣe àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì àti láti dájú pé gbogbo àwọn nǹkan bí ìkọ̀wé ó lọ síwájú ní ọ̀nà tí ó dẹ̀ dára náà.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn oun ni omi. Omi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní ara ènìyàn. Ìdí nìyí tí ó jẹ pé loórekoórè nígbà tí ó bá wù mí láti mu ohun mímu, omi ni mo máa ń bèèrè fún. Nítorí pé omi jẹ́ nǹkan tí ó dára tí ó dè ye kí ènìyàn máa mú ní òorekoòre náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Ṣé o mọ bí a ti ń fọn àaa, bí a ti ń fọn? Ó jẹ́ ǹkan tí mo mọ̀ ọ́n ṣe dáradára. Nígbà tí mo wà ní kékeré, nígbà tí a bá ṣe ọdún a, ìṣù nigba yen loùn, nígbà tí a bá ṣe àwọn ọdún yìí, a máa ń ní fèrèsé tí a máa ń lò láti fi fọn. Eléyii ni a máa ṣe láti fi ṣe ìdárayá fún àwọn ènìyàn tí wòn bá wá sí ibẹ̀

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù ní ilé mi ni yàrá ibùsùn mi. Yàrá ibùsùn mi tí mo máa ń sún sí jẹ́ ibi kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jẹ́ ibi kan tí ó dára. Àh ní torí pé ó máa mú inú mi dùn, ó dẹ̀ jẹ́ ibi kan tí ó tutù tù náà. Èyí ni èyí tí mo fi fẹ́ràn yàrá yìí, a dára dára.

Báwo ni ọṣẹ máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀? Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ jẹ́ ǹkan tí ó dára, tí kò dẹ̀ sí ìjà tàbí èdèàìyedè ní àárín wa ná. Nígbà tí mo bá ń bá àwọn ènìyàn ṣiṣẹ́, mo máa ń lo ọkọ̀ kan. Mọ̀dẹ̀ máa ń rí dáyé pé mo ṣe àwọn nǹkan tí mo níṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó dè ẹ́.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi jẹ́ ìgbà kan tó jẹ́ wípé mo máa ń rí àkókò tí ó dára lò pẹ̀lú ẹbí mi àti láti rí dáyọ́ pé àwọn àh mosinmi dára dára láti iṣẹ́ náà. Eleyi dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn, odẹ̀ jẹ́ ọjọ́ kan tí mo fẹ́ràn gidigidi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn íméelì rẹ? Láti ṣètò àwọn ímeélì mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń mú nu mí dùn náà nítorí pé eleyii jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe, a ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi náà. Ìdí nìyẹn tí fi máa ń ṣètò àwọn ímeélì dáradára.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí dájú pé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà nípa ìdí èyí. Eleyi jẹ́ ǹkan tí ó máa ń mú mí dùn, nítorí pé nígbà tí mo bá fi orúkọ sílẹ̀, mi kò ní ìdíwọ̀ àbí ìdènà kankan nígbà tí mo bá fẹ́ lọ sí ibẹ̀.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣíná rẹ? Àwọn ọ̀rọ̀ àṣíná mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí pé mo máa kọ àwọn eléyìí sílẹ̀ náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe. Eléyìí ni mo máa ṣe lóòrèkóòrè láti rii dájú pé mo ń rántí àwọn ọ̀rọ̀ àṣína wọ̀nyí nígbà tí àsìkò rẹ̀ bá tọ́ láti rántí wọn.

Ṣé mo máa ń pa owó pamọ́? Láti máa pa owó pamọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, à kí ènìyàn kí ó máa ṣe, mo dẹ̀ máa ń ṣe eleyí lóòrèkóòrè. Nígbà tí mo bá gba owó, màá ri dájú wipé mo fi lára rẹ̀ pamọ́ sí ibìkan nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára, tí ó de tun ṣe pàtàkì kí ènìyàn kí ó máa ṣe ní òrèkóòrè náà.

Èso wo ni o fẹ́ràn jù jẹ? Èso tí mo fẹ́ràn jẹ ju ni èso ápù. Èso ápù yìí jẹ́ èso kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dẹ̀ dùn, wón dè máa fi ṣe àwọn ohun mímu náà. Èso ápù jẹ́ èso kan tí èèyàn, àwọn èèyàn fẹ́ràn gidi, gidi. Eleyii ni wọ́n de fẹ́ràn láti jẹ ju.

Irú bàtà wo ni o fẹ́ràn wọ̀? Bàtà tí mo fẹ́ràn wọ̀ ni bàtà tí ìdí rẹ̀ bá pẹlẹbẹ, àwọn olóyìnbo máa ń pè léyìn ní sneakers. Àwọn bàtà yìí jẹ́ bàtà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo lè fẹ́ràn rà láti máa wọ̀ nítorí pé ó jẹ́ bàtà kan tí ó dára tí mo dẹ máa ń lò láti máa fi sáré àti láti tun máa fi ṣe àwọn nǹkan wọ́n tun ṣe pàtàkì náà.

Ṣé o ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ero rí? Láti máa bẹ̀rẹ̀ ìrànwọ́ kì í ṣe ǹkan tí ò burú jái, mọ̀ dẹ máa ń ṣe eléyii lóòrèkóòrè náà. Nígbà tí mọ̀ bá nílò ìrànwọ́ láti ọ̀dọ̀ àwọn ènìyàn, mo máa ń ri dájú pé mo beẹ̀rẹ̀ láláìsí ìtìjú ní ibẹ̀.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Àwọn àdéhùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ka àwọn eléyìí dáradára náà nítorí pé nígbà tí mo bá ka àwọn àdéhùn, ó jẹ́ nǹkan tí ó máa ń fi inú mi dùn náà. Idí nii tí mo ti máa ń ka wọ́n nítorí pé láti ka wọ́n jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi.

Kí ni o máa oun, kí ni o máa oun, kí ni o máa ń ṣe kó tó lọ sùn? Kín tó lọ sùn, mo màá n wo àwọn eero orí ìtàgé, nítorí pé àwọn eerọ orí ìtàgé yi jẹ́ àwọn ẹerọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ máa mú mi dùn. Ìdí nìyẹn tí mo fi máa ń wo àwọn eré yìí, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dẹ̀ dára kí ènìyàn máa wo náà.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Látí máa sùn ní ọ̀sán jẹ́ nǹkan tí ó dára, mo dẹ́ fẹ́ràn láti máa ṣe eleyii náà, à nígbà tí asiko re ba ṣí sílẹ̀ láti ṣe nítorí pé ní ọ̀sán mo máa ń wà ní ibi iṣẹ́ ní àwọn ìgbà tí ó pọ̀jù nínú ọ̀sẹ̀ ìdí nìyẹn ti je wupé láti máa sùn ní ọ̀sán jẹ́ nǹkan tí mi ò kí ń ṣe.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ni Etíkun. Etíkun jẹ́ ibi kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè fẹ́ràn, nítorí pé ó jẹ́ ibi kan tí ó dára kí ènìyàn kí ó máa lọ náà. Ìdí niyìí to fi je pé nígbà tí ó bá wù mí láti lọ ṣe eré ìdárayá tàbí láti lọ síbi tí mo fẹ́ràn, Etíkun ni ibi tí mo máa ń lọ jù.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Láti pín oúnjẹ mi kì í ṣe nǹkan tí ó niran fún mi. Nígbà tí mo bá wà láàárín àwọn ènìyàn tí wọn kò ní oúnjẹ tí wọ́n fẹ́ jẹ, mo máa ń ríi dájú pé mo pín oúnjẹ mi pẹ̀lú wọn, ah, láti ríi dájú pé àwọn náà ní oúnjẹ tí wọ́n fẹ́ jẹ. Elédè jẹ́ nǹkan tí ó dára, tí ó dẹ́tù se pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára lọ́pọ̀lọ́pọ̀, àní torí pé mo máa ń rí nǹkan dáradára nígbà tí àwọn bá ko nǹkan sí ara nǹkan tàbí nígbà tí mo bá fẹ́ ka nǹkan. Mi ò kí ń lo gíláàsì ojú. À ìdí nìyẹn tí mo fi rí dájú pé ojú mi dára. Mo dè máa ṣe àyẹ̀wò lórí rẹ̀ náà ní òrékòóré bí ènìyàn.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ọkọ̀ òfurufú jẹ́ ibìkan tí, à, ẹrú máa ń bà mí tí mi ò dẹ̀ fi bẹ́ẹ̀ fẹ́ràn. Àmọ́ nígbà tí mo bá wà nínú rẹ̀ bẹ́ẹ ya, nígbà tí mo bá fẹ́ lọ sí ìlú mìíràn, à, mo máa rí i dájú pé mi ò jókòó sí ibi tí fèrèsé bá wà nítorí pé kì í ṣe nǹkan tí mo fẹ́ràn láti ṣe.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Láti máa fọ ọkọ̀ jẹ́ nǹkan tí ọ̀ darà mo de máa ń ṣe eléyii ní ìparí ọ̀sẹ̀. Iyẹn ní ìgbà tí, à, ayẹ bá sí sílẹ̀ ní ìparí ọ̀sẹ̀ boya ní ọjọ́ Saturday. Ìgbà yí ni mo máa ń fọ àwọn ọkọ̀ tí ó de jẹ́ nǹkan tí ọ̀ darà náà.

Ṣé o fẹ́ràn ìlò ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè jẹ́ ǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà. Idí nìyẹn tó je wípé nígbà tí mo bá lérò láti ṣe àwọn ǹkan tí ó ṣe pàtàkì, mo máa ṣẹ́ léyín ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ darádará náà.

Ṣé o ní káàdì iṣẹ́? Káàdì iṣẹ́ jẹ́ nǹkan ti ó dára mọ̀ dẹ̀ ní elé yìí, à lóorèkoórè. Òun ni mo máa lò nígbà tí mo bá wà lẹ́nu iṣẹ́, àti láti ṣe àwọn nǹkan tí wọ́n tun ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé elèyi jẹ́ ǹkan tó ṣe pàtàkì kí ènìyàn máa ní ní ibi iṣẹ́.

Báwo ni ọṣẹ máa ń ṣe àkópò fún ìrìnàjò? Àkópò fún ìrìnàjò jẹ́ ǹkan tí ó dára, mo dẹ̀ máa rí dájú pé mo ṣe léè ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Nítorí pé nígbà tí mo bá ṣe eléyi, mo mán kọ àkọsílẹ̀ rẹ̀, bí ma ṣe rìn ìrìnàjò, bí ma ṣe ná owó àti àwọn ǹkan kan tí ó nílò tí mo máa ṣe.

Ṣé o mọ bí a ti ń tú àwọn nǹkan ṣe? Títú àwọn nǹkan ṣe jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ṣẹlẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà nígbà tí ó bá wù mí. Nígbà tí mo bá ní àwọn oun tí ó bàjẹ́ nínú ilé bóyá bíi iná tàbí omi, àwọn eléèni mo mọ bí wọ́n ṣe ń tún ṣe dáradára.

Ṣé WiFi rẹ yàrá tó? WiFi mi jẹ́ nǹkan tí ó yàrá lọ́pọ̀lọpọ̀ nítorí pé ilé mi máa ń lò ó lóòrèkóòrè láti fi ṣe àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì sí mi àti ìgbà tí mo bá fẹ́ gba àwọn ǹkan kan ní orí Íńtánẹ́ẹ̀tì náà. À, eléyìdẹ̀ jẹ́ nǹkan tí mo tún máa ń lò. Ìdí nìyẹn tó jẹ́ pé WiFi mi jẹ́ nǹkan tí ó yàrá gidigidi.

Bawo ni yoo ṣe máa ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ jẹ́ nǹkan tí ó dára, mo dààmú aré pé mo yanjú wọn náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí ilé yìí bá ṣẹlẹ̀, mo màá n rí dájú pé mò ń ṣe nǹkan tí ó ṣe pàtàkì sí àti láti dáwọ́ ohun kan tẹ̀síwájú dáradára.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Faransé. Èdè Faransé jẹ́ èdè kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo si fẹ́ràn láti kọ́, nítorí pé ó máa ń jẹ́ kí n darapọ̀ mọ́ àwọn ènìyàn tí ó dúró ṣe pàtàkì ní òkè òkun àti láti ṣiṣẹ́ láti ilẹ̀ náà. Ìdí ni yen tí mo fẹ́ kọ́ èdè Faransé yìí.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Ìbọ̀wọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa ń wọ ìbọ̀wọ́. Dáríádára, boyaa nígbàtí òjò bá ń rọ̀ àbí nígbà tí ọ̀tútù bá ń jà, igba yii ni mo máa ń wọ ìbọ̀wọ́ nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, ó de je nǹkan tí ó máa ń jẹ́ kí inú mi dùn láti bọ̀ ó rí ọ̀tọ̀ọ̀tọ̀ àbí ọ̀rùn.

Ibo ni o máa ń ra nǹkan nígbà tí o bá wùn mí láti ra nǹkan? A! Mo máa ń lọ sí, ibi tí ọjà. Ọjà jẹ́ ibi kan tí ó dára tí mo dẹ̀ fẹ́ràn gẹrẹgẹdé. Ìdí nìyẹn tí mo fi máa ń lọ síbẹ̀ láti lọ ra àwọn nǹkan kan tí mo bá nílò, boyá fún iṣẹ́ àbí fún ọjà náà tí ó dẹ́ dára.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìtumọ̀ orúkọ mi jẹ́ ǹkan tí o ṣe pàtàkì, tí o dẹ̀ tun dára ná. Ìdí nìyí tó jẹ wí pé, àwọn ènìyàn lè fẹ́ràn orúkọ mi dáradára nítorí pé ìtumọ̀ orúkọ mi jẹ́ ǹkan tí yóò ṣe pàtàkì tí o dẹ̀ dára ná. Fún gba ìdí èyí, mo dẹ̀ fẹ́ràn rẹ̀.

Ṣé o máa ń fi ìdáàbò bò òrùn sára? Ìdáàbò bò òrùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, tó dẹ̀ tún jẹ́ nǹkan tí ó dára náà, à ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn. À, à nítorí pé nígbà tí òrùn bá pọ̀ ni mo máa ń lo eléyìí láti fi ṣe ìdáàbò bò ara mi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Nígbà tí mo bá bá jí ní òwúrọ̀, tí mo bá jí ní dédé ago márùn-ún, nígbà tí mo bá dìde, mo máa ń ṣe àwọn iṣẹ́ kan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ṣe àwọn eré ìdárayá náà, àti láti ṣe àwọn nǹkan tí ó tó dára kí n tó lọ sí ibi iṣẹ́.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ṣẹ̀? Ìpàdé lọ́sọ́ṣẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ máa mú mí mí dùn. Mo dẹ̀ máa ń ní ìpàdé lọ́sọ́ṣẹ̀ yẹn ní ìgbà méjì. Alakọkọ pẹ̀lú àwọn alábàáṣiṣẹpọ̀ ní ọjọ́ Monday àti ní ọjọ́ Sunday pẹ̀lú àwọn ọ̀rẹ́ ní ibi ìjọsìn.

Báwo ni ìgbéyàwó, ìgbéyàwó ìṣe tó kẹ́yìn ṣe rí, ìgbéyàwó ìṣe tí mo kẹ́yìn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dà jẹ́ nǹkan tí ó dá lọ́pọ̀lọ́pọ̀ náà. Eléèni mo dẹ̀ ṣe tí ó ní àárín, tó pó jẹ́ ìgbéyàwó ọ̀rẹ́ mi tí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi tí mo lọ.

Ṣé o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o bá ń sun? Nígbà tí mo bá ń sun, mo máa ń lo aṣọ ìbora. Nítorí pé eléyìí jẹ aṣọ kan tí mo máa ń lò láti fi dáàbò bò ara nígbà tí mo bá ń sun. Ó léèjé jẹ́ nǹkan tí ó dára náà ti ó dẹ̀ máa mú inu mí dùn ni oore koore nígbà tí mo bá lo aṣọ yìí láti fi bora.